Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí nítorí pé Kristẹni ni mí. Mo mọ nípa òfin, ó sì ní ọ̀pọ̀ ìgbà àwọn ènìyàn máa ń ṣẹ̀, ní ọ̀pọ̀ ìgbà ò lè má jẹ́ àwọn náà. Ó máa ń jẹ́ àwọn ọ̀mọ̀ mi máa ń jẹ́ kí àwọn ènìyàn ṣẹ̀ si ènìyàn. Ní ọ̀pọ̀ ìgbà ohun tí ó máa ń ràn mí lọ́wọ́ láti daríji àwọn ènìyàn ni ìwà tútù àti ìwà pẹ̀lẹ́.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, kíló dé? Èmi kò mọ ohun tí ó le fa, a ò tìlè máa jẹ oúnjẹ tí ó kù. Bí ọ̀wọ́n gogo oúnjẹ ṣò fò ní ìlú tó yìí, kò dára kí ènìyàn máa fi oúnjẹ ṣò fò. Ó dára kí ènìyàn máa jẹun dáradára. Ni ọ̀pọ̀ ìgbà tí oúnjẹ ènìyàn bá ṣẹ́ kù, ènìyàn máa ní láti gbé e sínú microwave láti gé kí ó gbona padà. Kò dára tó láti máa da oúnjẹ nu. Ó dáa kí ènìyàn máa je oúnje tó bá se kun ni wọ́n ìgbà tí oúnjẹ náà kò bá bàjẹ́, tí kò sì sí ohun tí ó mú oúnjẹ náà. Kò sí ohun kan tí ó ní kí ènìyàn má jẹ oúnjẹ tí ó bá kú, rárá.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá lóòrèkóòrè. Ojoojúmọ́ ni mo máa ń ṣe ìdárayá. Ni ojoojúmọ́ tí mo bá ti jí ní àárọ̀ kùtùkùtù, mo máa gbàdúrà sí ọlọ́run, mu omi dáradára, mo sì máa ṣe ìdárayá. Ìṣẹ́jú mẹ́wàá, ogún, ìgbà mí ọgbọ̀n, mo máa ń ṣe ìdárayá dáradára. Ní ọ̀pọ̀ ìgbà, ní ọjọ́ àbámẹ́ta, ní gbogbo ọjọ́ àbámẹ́ta, mo máa ń lọ sí orí pápá láti lọ sáré mi pẹ̀lú ajá mi. Mo máa ń ṣe ìdárayá púpọ̀ mo sì máa ń bá àwọn arádùgbò mi náà gbá bọ́ọ̀lù pọ ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi. Ó dára kí ènìyàn máa ṣe ìdárayá. Ó dára fún àgọ́ ara wa púpọ̀. Ìdárayá dára, ó dára kí a máa ṣe nígbà gbogbo.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni gbogbo éniyàn mo mọ̀, gbogbo ènìyàn máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ojú òpó tí mo sì fẹ́ràn jùlọ ni ti Facebook àti ti YouTube. Ó dára púpọ̀ láti lè fi kọ́ nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Bí a ṣe ń dáná, bí a ṣe ń gun iyán, bí a ṣe ń ṣe oríṣìíríṣìí nǹkan. Mo sì tún ti kọ́ bí a ṣe ń lo crypto wallet láti lè fi gba owó. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí ènìyàn ti le kọ́ nǹkan dáradára. Ó dára fún mi, owú ló pùpọ̀. Mo sì máa gba àwọn ènìyàn a láǹfààní láti máa lo Íńtánẹ́ẹ̀tì dáradára. Ó dára púpọ̀.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ni, ó ti lè jẹ́ pé ní ọ̀pọ̀ ìgbà àwọn nǹkan ìní máa ń yọjú láti lè jẹ́ kí ènìyàn padà nu àfojúsùn yẹn. Ṣùgbọ́n mo ṣàkíyèsí pé ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ṣe àfojúsùn mi, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń, mo máa ń pàdé rẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí pé mo máa ń ṣiṣẹ́ tálátálá, mo máa ń fi sọ́kàn, mo máa ń kọ sílẹ̀, mo lè máa ń ṣiṣẹ́ tọ̀ ọ́. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń pàdé àfojúsùn mi. Mo tilẹ̀ lè sọ pé ọ̀pọ̀, ó ti máa tó bí ìdá àádọ́rin tí mo ti lè pàdé àfojúsùn mi. Ó dára púpọ̀

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ti bá àwọn ènìyàn ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáradára. Àwọn òbí mi, àwọn alábàágbé pọ̀ mi, àwọn tí ó súmọ̀ mi, àwọn ọ̀rẹ́ mi, mo ti bá wọn ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáradára ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ oṣù, tí mo sì ti ń pa owó, tí mo sì tún ti ní iṣẹ́ àṣelẹ̀gbé tí mo fi ń pa owó, mo ti bá àwọn ènìyàn náà ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáradára rí. Ní ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá ṣe iṣẹ́ ọ̀fẹ́, a máa mú inú ẹni dùn, ènìyàn sì máa ń gba ìsúre láti ọ̀dọ̀ àwọn ẹni tí ènìyàn bá bá ṣe iṣẹ́ ọ̀fẹ́. Lónìí ọjọ́ kan tí mo bá ìyá kan ṣe iṣẹ́ ọ̀fẹ́, inú ìyá náà dùn púpọ̀. Bó tì lẹ́fẹ̀ fún mi lówó, mo ní kó má fún mi lówó. Inú ìyá yìí dùn púpọ̀, ó sì ṣàdúrà, ó súre fún mi. Àwọn ohun púpọ̀ báyìí ni ènìyàn má ń jèrè láti, láti ṣe iṣẹ́ ọ̀fẹ́. Ní ọ̀pọ̀ ìgbà ọkàn wa máa ń dá wa láre, inú wa sì máa ń dùn púpọ̀ nígbà tí a bá ṣe iṣẹ́ ọ̀fẹ́. Nítorí náà iṣẹ́ ọ̀fẹ́ dára, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ó dá kí ènìyàn máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ẹkọ̀ kan, ó má ń mú kí inú ènìyàn dùn púpọ̀, ó sì má ń jẹ́ kí orí ènìyàn wú.

Báwo ni ó ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Ohun gbóògì tí mo máa ń lò ni pé iṣẹ́ ṣáájú ìgbésí ayé nítorí tí kò bá sí owó kò sí bí ènìyàn ṣe fẹ́ gbé ilé ayé gbádùn. Nítorí náà ni mo ṣe máa ń fi iṣẹ́ ṣáájú ìgbésí ayé. Mo ti ní àwọn àsìkò tí mo ti là kalẹ̀ fún iṣẹ́, ó sì ní àwọn àsìkò tó jẹ́ pé n kò ń ṣiṣẹ́, mo máa ń gbádùn ayé mi ni. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń ṣiṣẹ́ ní ọjọ́ ajé títí di ọjọ́ Jímọ̀. Tí ó bá ti kété, tí ó bá ti kọjá ọjọ́ Jímọ̀, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi, mo máa ń fi ń sinmi ni. Mo sì máa ń fi ń ṣeré, mo sì máa ń fi ń gbádùn ayé mi. Ni ọjọ́ ọjọ́ ajé sí ọjọ́ Jímọ̀, ní gbogbo àwọn ọjọ́ yìí tí ó bá ti kọjá ago mẹ́wàá alẹ́, n kò ṣiṣẹ́ mọ́. Mo máa gbádùn ara mi tàbí kí n sùn lọ ni.

Ṣé o fẹ́ràn oúnjẹ tí ó ní àtà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí oúnjẹ ní àtà púpọ̀. Èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí a fi àṣà Yorùbá kọ́ dáradára, o jẹ́ ohun gbóògì tí ó sábà máa ń jẹyọ nínú oúnjẹ wa kí oúnjẹ kí ó ní ata. Mo fẹ́ran ìrẹsì tí ó ní ata, àmàlà pẹ̀lú ọbẹ̀ tí ó ta. Tí ènìyàn bá jẹ oúnjẹ tí ó ta, ó máa rán yàn lọ́wọ́, ó sì dáa fún ìlera ara wa púpọ̀. Kí ènìyàn máa jẹ ata, ó dára púpọ̀ fún ìlera wa. Ohun yìí ni ó máa ń mú kí àwọn ọmọ Yorùbá, kí a máa ṣe dáradára ní ọ̀nu ohun gbogbo tí a bá ń ṣe.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ púpọ̀ dáradára ju ti òwúrọ̀ lọ. Ìmọ́lẹ̀ òwúrọ̀ kò dára tó ní ojú mi. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Ó dára púpọ̀, ó máa ń bágbà mú, ó sì máa ń mú ni lórí. Mo fẹ́ràn ìmálè ìrọ̀lẹ́. Nkò tí ẹ rò pé mo lè mu ìmọ́lẹ̀ òwúrọ̀ ṣáájú ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ìmálè ìrọ̀lẹ́ dára púpọ̀, ó dára, mo fẹ́ràn.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn mo forúkọsílẹ̀ ní ilé ìdárayá ní ìgbànáà. Ṣùgbọ́n nígbà tí ó yá tí iṣẹ́ ti pọ̀ jù, n kò ráyè lọ sí ilé ìdárayá mọ́. Ni mo ṣe máa ń ṣe ìdárayá tí mo bá lè ṣe ní ilé mi, tàbí kí n lọ sí pápá láti lọ ṣe ìwọ̀nba ìdárayá tí mo lè ṣe. Nítorí kò tilẹ̀ fi bẹ́ẹ̀ sí ààyè fún mi láti máa lọ sí ilé ìdárayá lójoojúmọ́ láti lọ máa gbé irin tàbí láti lọ máa ṣe onírúurú ìdárayá tí ó bá wà níbẹ̀. Ìdí nìyí tí n kò ṣe lọ sí ilé ìdárayá mọ́. Ṣùgbọ́n ní ọjọ́ iwájú tàbí ní tí ó bá ń bọ̀, mo máa rí dájú pé mo lọ gba ìwé sí ilé ìdárayá padà kí n lè bá máa ṣiṣẹ́ kí n lọ fi orúkọ sílẹ̀ padà níbẹ̀.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, á, n kò fẹ́ pa'rọ́. N ko ro pé mo gun ọkọ̀ ojú omi rí, ì tí ẹ rú pé mo gun ọkọ̀ ojú omi rí ṣùgbọ́n ó máa ń jẹ́ ohun tó wú mi púpọ̀ láti rìn pẹ̀lú omi. Mo sì máa rí i dájú pé mo ṣe é ní ọjọ́ kan. Òwú máa ń wú ni lórí láti máa gun láti máa rìn nínú orí omi. Inú mi máa dùn púpọ̀ tí mo bá gun ọkọ̀ ojú omi. Mo sì ń fojú sọ́nà síi láti gun ọkọ̀ ojú omi, láti rìn pẹ̀lú omi, láti rìnrìn àjò pẹ̀lú omi. Ó dára púpọ̀

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí iṣẹ́ mi ṣe rí, mo jẹ́ bí alábòójútó iṣẹ́, ìgbákejì sí Ọ̀gá alábòójútó sí iṣẹ́. Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lọ láti lọ ṣe inspection, láti lọ wo oríṣiríṣi ohun kùdiẹ̀kùdiẹ̀ tí ó bá wà ní ibi iṣẹ́, boya àwọn ènìyàn ò ṣiṣẹ́ dáradára tàbí àwọn ènìyàn o gbálẹ̀, tàbí àwọn ohun kankan ní kùdiẹ̀kùdiẹ̀, èmi ni mo máa ń lọ sí ibi bẹ́ẹ̀. Mo máa sì ní, mo sì máa ní láti kọ ìròyìn púpọ̀. Nítorí náà mo máa ń kọ ìròyìn ní gbogbo ìgbà.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń sùn ní àkókò ago méjìlá òru tàbí ago kan òru ní ọ̀pọ̀ ìgbà tí iṣẹ́ bá wà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí kò bá sí iṣẹ́ bí ọjọ́ Sátidé àbí ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi, mo máa ń sùn ní nǹkan bí àróò mẹ́sàn-án àbí àgó mẹ́wàá alẹ́. Bẹ́ẹ̀ ni, àwọn àsìkò yìí mo máa ń sùn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí iṣẹ́ bá tilẹ̀ wà tí mo bá ríi pé ara mi kò le gbà, ìpè ọ̀run náà òún mú mi gidigidi, mo máa ní láti sùn, mo máa sì ní láti tètè jí ní ọjọ́ kejì láti tètè bojútó iṣẹ́ náà. Mo fẹ́ràn ọ̀run púpọ̀.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ewè? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ewè ni bí a ti le ṣiṣẹ́ rowo, bí ènìyàn ṣe le wá ọ̀kàn kún ejì, ti eeyan le wá ẹ̀ta kún ẹ̀rin láti lè di olówó láyé. Mo fẹ́ràn àwọn kókó ẹ̀kọ́ báyìí ó sì máa ń mú orí mi wú láti le ṣiṣẹ́ kárakára, láti le ní owó, láti le pa owó tó pọ̀. Ó dára fún ọmọ kékeré, mo sì máa ń rántí kókó ẹ̀kọ́ yìí ní gbogbo ibi tí mo máa ń lọ. Ó wú mi púpọ̀, mo sì máa rí pé mo fi kọ́ ẹ̀ ọmọ mi.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní inú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn èeyàn sọ̀rọ̀ nínú inú ẹ̀rọ ìgbésókè, ṣùgbọ́n ó dá lórí irú ènìyàn tí ẹni náà ń ṣe. Tí mo bá rí pé ẹni náà ní irú ìmọ̀lára tàbí tó ní irú energy tí mo gbé lọ bá irú ẹni bẹ́ẹ̀, mo máa ní láti bá wọn sọ̀rọ̀. Tí ẹni náà bá jẹ́ ẹni tí mo mọ̀ rí, tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ mi, ará ilé mi, ọ̀rẹ́ mi, mo máa ní láti bá sọ̀rọ̀. Ṣùgbọ́n tí mo bá rí pé ẹni tí ó wà nínú ẹ̀rọ ìgbésókè pẹ̀lú mi kò ṣe tán láti bá mi sọ̀rọ̀, kò ṣi fún mi ní ojú pé òhun fẹ́ láti bá mi sọ̀rọ̀ tàbí tí ó jọ ẹni tí n kò lè bá sọ̀rọ̀, n kò ní láti bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n o máa ń wù mí púpọ̀ láti bá àwọn èeyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímélì rẹ? Mo máa ń ṣàyẹ̀wò ímélì mi lóòrèkóòrè ní ojoojúmọ́. Mo máa ń ṣàyẹ̀wò ímélì mi nítorí mo jẹ́ ẹni ẹ̀kẹ́ tí ó ń ṣiṣẹ́ púpọ̀ lórí ímélì. Tí n kò bá sì ṣàyẹ̀wò ímélì mi, ó máa ń pọ̀ ju ní ọ̀pọ̀ ìgbà tí n kò sì ní àǹfààní láti lè ṣàyẹ̀wò rẹ̀. Ìdí ní ì tí mo ṣe máa ń ṣàyẹ̀wò ímélì mi lóòrèkóòrè tí mo sì máa ń rí dájú pé kò sí n kò, nkò sùn gbàgbé láti máa yẹ̀wò.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mo fẹ́ràn láti máa yan alábàáṣiṣẹ́pọ̀. Mo sì fẹ́ràn kí alábàáṣiṣẹ́pọ̀ mi kó jẹ́ ẹni tó jáfáfá, kó jẹ́ ẹni tó fefé, kó jẹ́ ẹni tí ọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu rẹ̀. Nkò fẹ́ràn láti máa yan alábàáṣiṣẹ́pọ̀ tí kò fẹ́ràn láti máa ṣiṣẹ́ tí ó yá ọ̀lẹ. Ní báyìí, ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ yan alábàáṣiṣẹ́pọ̀, mò máa ń ba wọ́n sọ̀rọ̀, mo sì máa ń gbé wọn débẹ̀ lórí àwọn nǹkan tí mo fẹ́ bá wọn sọ, tí wọ́n kò bá ní ìfẹ́ sí i, mo máa ní láti fi wọ́n sílẹ̀. Ṣùgbọ́n tí mo bá rí ẹni tí ó ṣetán láti ṣiṣẹ́, inú mi máa ń dùn púpọ̀ sí wọ́n.

Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń pẹja. Ohun tí ó fa tí mo ṣe mọ bí mo ti ń pẹja ni torí pé mo ti gbé ní etí dórí mo sì ti lọ sí òkórí mo sì ti bá àwọn ọdẹ apẹja rí. Mo ti bá wọn ṣe dáadáa púpọ̀ ní ọ̀pọ̀ ìgbà. Mo mọ̀ bí a ti ń fi àwọn apẹja. Èyí jẹ́ ohun tí mo mọ̀ ṣe dáradára. Mo mọ̀ bí a ti ń fi àkérè mú ẹja lódò. Mo sì mọ̀ bí a ti ń lo ìwọ̀ láti fi mẹ́ja. Ọ̀nà mìíràn tí mo tún mọ̀ bí a ti fi ń mẹ́ja ni láti lọ síbi àwọn odò kéréje tí ó bá kéré kí a sì lọ di odò kí a lé àwọn ẹja náà gba ọ̀nà tí wọn kò fẹ́ sí inú àwọn wà. Ó jẹ́ ọnà tí ó má ń wù mí púpọ̀ nítorí ó gba iṣẹ́ ọpọlọ, ó sì gba kí ènìyàn fi ara balẹ̀. Tí èèyàn bá ṣe báyìí èèyàn máa ń kó ọ̀pọ̀lọpọ̀ ẹja. Mo fẹ́ràn ẹja pípa púpọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tí o lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí mo lérò fún ìlera. Èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo ti ṣe àlàkalẹ̀, mo ti ṣe ìkọ́sílẹ̀ tàbí lístìì àwọn oúnjẹ tí mo fẹ́ràn tí mo máa ní láti máa jẹ fún ìlera ara mi. N kò fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tí ó ní kẹ́míkà jù. Mo fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ ìbílẹ̀, àwọn oúnjẹ tí kò ní kùjẹ́kùjẹ́, ewébẹ̀ gidi, èso gidi, oúnjẹ gidi N kò fẹ́ràn oúnjẹ inú agolo nítorí ó lè kó kùjẹ́kùjẹ́ bá ìlera ara mi. Ìdí nìyí ni mo ṣe ṣe àlàkalẹ̀ àwọn oúnjẹ tí mo ní láti máa jẹ tó sì bá ìlera ara mi tó sì dùn púpọ̀.

Ṣé o ní aṣọ tuntun? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù ní ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n ní àsìkò ooru n kò n wọ aṣọ òtútù. Àwọn aṣọ òtútù mi n kò ní láti máa wọ̀ níìsín, ṣùgbọ́n bí ó bá ti di asiko ọ̀tùtù, mo wà ní láti lọ gbé àwọn aṣọ òtútù mi láti máa wọ̀ wọn padà. Mo ní aṣọ òtútù tó pọ̀, mo ní rainkóòtù, mo sì ní àwọn kakí lóríṣiríṣi tí ó dára fún ọ̀tútù.

Ṣé o fẹ́ràn si fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó síbi ẹgbẹ́ fèrèsé ọkọ̀. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó síbi ẹgbẹ́ fèrèsé ọkọ̀ púpọ̀. N kò fẹ́ràn oru rara. Ní ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá jókòó sáàrin àwọn ènìyàn kò kín fún mi ní àǹfààní láti mí dáradára àti onírúurú òórùn tó máa ń jáde látara àwọn ènìyàn. Ìdí nìyí mo ṣe fẹ́ràn si fèrèsé ọkọ̀ láti gba atẹ́gùn tó dára sí ìmú mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rí àwọn ohun mèremère nígbà tí ènìyàn bá jókòó síbi fèrèsé ọkọ̀. Eeyan máa ríran wò dáradára. Ó tùn máa ń dùn mí nínú láti jókòó síbi fèrèsé ọkọ̀.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Ni ọdún, àjọ̀dún méjì péré ni mo fẹ́ràn jù. Àjọ̀dún Ọ̀ṣun Òṣogbo tí wọ́n máa ń ṣe ní Ọ̀ṣun Òṣogbo lọ́dọọdún. Ó jẹ́ àjọ̀dún tí ó máa ń dùn púpọ̀. Inú mi sì máa ń dùn tí mo bá lọ síbẹ̀. Ènìyàn máa ní láti lọ wo àwọn nǹkan ìṣẹ̀mbáyé lóyè oríṣiríṣi. Ènìyàn máa pàdé àwọn onírúurú ènìyàn láti, láti onírúurú ìlú. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ni Kérésìmesì. Èmi gẹ́gẹ́ bí Kristẹni ó jẹ́ àsìkò ìfẹ́, àsìkò tí ó dùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wẹ̀jẹwẹ̀mu. Ó jẹ́ àsìkò tí ó máa ń wù mí púpọ̀ ní ọjọ́, ní gbogbo ọdún. Mo fẹ́ràn Kérésìmesì dáradára.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Awo oní irú ru adùn ni mo fẹ́ràn nínú ice cream, ṣùgbọ́n adùn méjì gbòógì ni mo fẹ́ràn jù nínú ice cream. Tàbí kí n sọ pé adùn mẹ́ta. Àwọn náà ni adùn ṣokoléètì ó dùn púpọ̀. Mo fẹ́ràn adùn ṣokoléètì púpọ̀. Mo sì tún fẹ́ràn adùn fanílà àti adùn strawberry. Ṣùgbọ́n strawberry ni èyí tí mo fẹ́ràn jù. Strawberry dùn púpọ̀. Mo máa ń mu inú mi dùn nígbà tí mo bá mú ice cream strawberry.

Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Rárá, n kò fún ni ní ẹ̀jẹ̀ rí, ṣùgbọ́n mo ti lọ sí àyẹ̀wò. Mo ní àǹfààní láti lè fún ènìyàn ní ẹ̀jẹ̀. Ni ọjọ́ iwájú, ó máa jẹ́ ohun tó wù mí púpọ̀ láti lè máa fún àwọn tí kò ní ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ ní ọ̀fẹ́. N kò ní máa gba owó rárá, ma màá ṣe é fún ìfẹ́ Ọlọ́run àti fún ìfẹ́ orílédé àti fún ìfẹ́ àwọn ènìyàn. N kò ní máa gba owó nígbà tí mo bá ti ń fún àwọn ènìyàn l'ẹjẹ̀. Inú mi máa dùn púpọ̀ ó sì máa jẹ́ ohun tó wùn mí púpọ̀ láti ṣe ní ọjọ́ iwájú.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Nínú gbogbo èso orí òrùlé èso tí ó wà, ó ní èso gbòógì mẹ́ta tí mo fẹ́ràn láti máa jẹ jù Èké ní ni watermelon, èké èjì ní ọsàn, tí ẹlẹ́ẹ̀kẹta sì jẹ́ ọ̀gẹ̀dẹ̀. Èké ní ni watermelon, èké èjì ní ọsàn, tí ẹlẹ́ẹ̀kẹta sì jẹ́ ọ̀gẹ̀dẹ̀. Ó dára púpọ̀, ó dára fún àgọ́ ara wa, a sì máa ń mú kí àgọ́ ara wa máa jọ̀lọ̀ Bẹ́ gẹ́gẹ́ ní ọsàn náà, ọsàn náà ní àwọn fitami tí ó máa ń mú ara dán púpọ̀, ó sì dára fún àgọ́ ara wa. Ó máa ń fọ́ kíndìnrín. Bẹ́ gẹ́gẹ́ ní ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ máa ń jẹ́ kí ìlera ara wa kí ó múnádóko. Mo fẹ́ràn láti máa jẹ gbogbo àwọn èso mẹ́tẹ̀ẹ̀ta yìí, inú mi sì máa dún púpọ̀ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń jẹ wọ́n.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ tí ó pọ̀ dáradára. Ni àti gba ti mo ti wà ní ilé ìwé alákọ̀bẹ́rẹ̀, wọ́n fún mi ní orúkọ ìnagijẹ. Nigba ti mo wọ ilé ẹ̀kọ́ sẹ́kọ́ńdírì, wọn fún mi ní orúkọ ìnagijẹ. Nigba ti mo wọ ilé ẹ̀kọ́ yunifásítì, wọn fún mi ní orúkọ ìnagijẹ. Ni àdúgbò láàrin àwọn ẹlẹgbẹ́ mi, mi ò ní orúkọ ìnagijẹ. Sugbon nínú gbogbo orúkọ àwọn ìnagijẹ yìí, orúkọ ìnagijẹ tí mo fẹ́ràn jù lọ ni Ajagbe BTC. Mo fẹ́ràn orúkọ ìnagijẹ náà.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, lára àwọn òfin àti ìlànà ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ni láti máa pe àwọn oníbàárà, láti máa pe wọ́n, láti máa bá wọn sọ̀rọ̀, láti máa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu wọn, láti lè bèrè lọ́wọ́ wọn pé ṣe àwọn ohun tí wọ́n bá wàrà, báwo lo ṣe rí nígbà tí wọ́n ń lò ó. So mo fẹ́ràn láti máa pe àwọn oníbàárà tuntun ní gbogbo ìgbà dáradára.

Ṣé o ti lu etí rí? Rárá, n kò lu etí ri. Kò ní dùn mọ àwon òbí mi nínú tàbí àwon ará ilé mi nínú tí won bá ri pé mo lu etí. Ṣùgbọ́n o jẹ́ oun tí ó wù mí púpọ̀ láti lu etí. N kò fẹ́ lè lu etí mi ṣùgbọ́n mo fẹ́ máa lo yẹtí séètì mi. O jẹ́ oun tí ó wù mí púpọ̀, mo sì máa ri pé mo ṣe. Ṣùgbọ́n n kò lu etí rí. Tí àwon òbí mi bá rí mi, inú wọn ma bajẹ, wọ́n sì máa sọ̀rọ̀ púpọ̀ sí mi. N kò fẹ́ kí eléyìí ṣẹlẹ̀. Tí mo bá ti lọ sí ilé ìwé, tí mo lọ sí ibi tí wọ́n kò ti lè rí mi, mo máa rí pé mo lu etí.

Ṣé orí máa ń fọ ọ? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ni orí máa ń fọ́ mi. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ṣiṣẹ́ ju ara mi lọ ni mo máa rí pé orí máa ń fọ́ mi, tí orí sì máa ń ro mi. Sugbon ni àti ìgbà tí mo ti rí èyí ni mo ti ra àgbo kan ní ọ̀dọ̀ Ìyá Bísí, tí orí bá ti ń fọ́ mi, tí mo bá ti ṣé àgbo náà mu, ó máa ṣun ọorun bí ìṣẹ́jú ọgbọ̀n, tí mo bá sì ti jí báyìí, ara mi máa da gaga ni. Orí fífọ́ kò dára, a máa mú kí ara máa rò yàn, a sì máa mú kí gbogbọ nkan sú yàn nígbà tí orí máa ń fọ́ yàn.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn orin púpọ̀. Onírúurú orin ni mo máa ń gbọ́. Mo máa ń gbọ́ jazz, mo máa ń gbọ́ Afrobeat, mo máa ń gbọ́ reggae, mo máa ń gbọ́ country music, mo sì máa ń gbọ́ àwọn orin ìhìnrere náà pẹ̀lú mo sì máa ń gbọ́ R&B. Ṣùgbọ́n nínú gbogbo àwọn orin yìí, R&B àti reggae ni mo fẹ́ràn jù. Àwọn orin yìí dára púpọ̀, ṣùgbọ́n mo tún fẹ́ràn amapiano náà. N kotilẹ̀ lè sọ orin tí mo fẹ́ràn jù, tí orin bá ti dùn, mo fẹ́ràn rẹ̀. Onírúu orin ni mo máa ń gbọ́.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Ọ̀pọ̀ fáìlì ni mo máa ń kó sórí cloud kí wọ́n má bà sọnù, tí mo sì máa tó àwọn mìíràn sí inú fóldà kí wọ́n má bà sọnù, kí n ba lè kó wọn nígbà tí mo bá nílò wọn. Ni ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá kó àwọn fáìlì pamọ́ sínú fóldà, ó lè sọnù, omi lè dà á sí, iná lè jó, ṣùgbọ́n èyí tí ènìyàn bá kó sórí cloud kò sí ohunkóhun tí ó máa mú. Bí ènìyàn bá ṣe fi síbí, ènìyàn sì máa bá a. Mo fẹ́ràn láti máa kó àwọn fáìlì mi pamọ́ sórí cloud.

Ṣé o máa ń fi ìdáàbò bo òrùn sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bo òrùn sára. Tí mo bá ti wẹ tán, tí mo pa ara, tí mo ṣe inú ara mi, tí mo tan oloorun dundun sí ara mi, mo máa rí pé mo fi ìdáàbò bo òrùn sára. Ìdí ìyí ni pé, òrùn pọ̀ ní ibi tí mò ń gbé. Tí ènìyàn kò bá ṣe báyìí, òrùn máa ba ago ara mi jẹ́. N kò ṣe fẹ́ kí òrùn ba ara mi jẹ́, kí òrùn ba skin mi jẹ́. Inú mi kò ní dùn tí èyí bá ṣẹlẹ̀.

Àkókò wò ni ọ́fíìsì rẹ ṣí, ní ojoojúmọ́ ni ọ́fíìsì mi máa ń ṣí ní agogo mẹ́jọ, tí a sì máa ń jáde ní agogo máàrùn ìrọ́lẹ́. Ṣùgbọ́n ní ọjọ́ jímọ̀, ọjọ́ jímọ̀ nìkan ni a máa ń tètè dé ibi iṣẹ́ ní nkan bí aago méje tí a sì máa lọ ní nkan bíi aago méjìlá. A sì máa parí iṣẹ́ di títí bí aago méjìlá tí ọ̀nkàlù sì máa kọrí sí ilé rẹ̀.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Òun gbòógì tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́pọ̀ ni láti ṣiṣẹ́ dáradára, láti ṣiṣẹ́ pẹ̀lú ìtara. N kò fẹ́ràn láti máa ṣiṣẹ́ pẹ̀lú ìmẹ́lẹ́, èyí sì máa ń fún mi ní àǹfààní púpọ̀ láti tayọ àwọn alábáṣiṣẹ́ pọ̀. Mo fẹ́ràn àkíkànjú ènìyàn tí ó fẹ́ràn láti máa ṣiṣẹ́ láìrojú rárá. Ìdí nìyí tí mo ṣe máa ń tayọ àwọn alábáṣiṣẹ́pọ̀ mi.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. A máa jọ ń sọ̀rọ̀, a máa jọ ń ṣe ẹ̀fẹ̀, a sì máa jọ ń ríra wa ní orí pápá ní gbogbo ọjọ́ ìsinmi àti ọjọ́ àbámẹ́ta. Tí mo bá lọ sí orí pápá láti lọ ṣe eré ìdárayá tàbí láti gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ará àdúgbò mi, wọ́n jẹ́ ènìyàn gidi, wọ́n jẹ́ ènìyàn tó ṣe mú yàn gan, a sì máa ń bára wa ṣeré. A máa ń ranra wa lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? Ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn, mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́. Mo lọ sí ìlú Ìlọrin lá-- fún iṣẹ́ nígbà tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní ilé iṣẹ́ mi máa ń mú mi láti lọ sójú ilé iṣẹ́ wa ní ìlú Ìlọrin láti lọ ṣe ojú wa. Mo sì ṣe iṣẹ́ náà dáradára. Ǹkan bí oṣù mẹ́ta ni mo kẹ́yìn lọ fún ìrìn àjò sí.

Èdè wo ni o fẹ́ kọ́ ní onírúurú èdè tí ó wà ní ilẹ̀ ayé yìí? Èdè Spanish ló wù mí láti kọ́. Ó jẹ́ èdè tí ó wúlò pẹ̀lú èmi àti àwọn oníbàárà mi nítorí a ní oníbàárà lọ́pọ̀lọ́pọ̀ tó jẹ́ Spanish ní ilé-iṣẹ́ wa. Mo fẹ́ láti kọ́ Spanish. Ó jẹ́ èdè tí ó dára púpọ̀, ó jẹ́ èdè tí ó máa ń mú inú ẹni dùn. Mo máa ṣerí pé mo kọ́ Spanish. Mo fẹ́ràn Spanish púpọ̀.

Báwo ni o ṣé ma ń parọ̀ ọ́kan rẹ? Àwọn ohun tó máa ń mú mí pàrọ̀ ọkàn mi pọ̀, tí mo bá ní nǹkan tí ǹ kò fẹ́ ṣe, tí ènìyàn kan bá wá pàrọ̀ wá fún mi, tí mo bá sì rí ọgbọ́n kọ́ nínú ohun tí ó sọ, mo máa nílò láti pàrọ̀ ọkàn mi. Tàbí ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ka bíbélì, tí mo bá sì rí pé kò bá nǹkan tí mò ń ṣe lọ, mo máa nílò láti pàrọ̀ ọkàn mi. Ṣùgbọ́n mo jẹ́ ènìyàn kan tí ọkàn mi di púpọ̀, n kò ń pàrọ̀ ọkàn mi.